Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Ati pẹ́ bí ọdún mẹ́rin sẹ́yìn tí mo ti rí àwọn ọ̀rẹ́ mi, àwọn kò rí kò sùn ọ̀rẹ́ mi látigba tí a ti.

Ajọ̀dún wo ni o fẹ́ràn jù? Ajọ̀dún ìgbéyàwó mi ni mo fẹ́ràn jù. Mo máa ń mú mi rántí ọjọ́ ayọ̀ náà, ọjọ́ tí mo gba òrùka. Tí n bá rántí rẹ̀, inú mi máa ń dùn gidigidi.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Ẹ̀bùn tí ń bá fẹ́ fẹ́ ènìyàn, ó máa dáĺ lórí ohun tẹni náà fẹ́ràn bí ohun tẹni náà ń ṣe. To bá jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ olùkọ́, má fún un ní ohun tó máa wúlò ní ibi iṣẹ́ rẹ̀. Tó bá sì jẹ́ ẹni tó ń ṣe iṣẹ́ àwọkọ̀, ohun tó máa wúlò fún lọ́ìnì fún un.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Ìdojúkọ pọ̀ púpọ̀ púpọ̀ ní ibi iṣẹ́ mi, ṣùgbọ́n èyí tí ó máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi ni pé mo ní láti tún lọ ṣiṣẹ́ ní ọjọ́ Ẹtì. Ni ọjọ́ tó yẹ kí n fi ṣiṣẹ́ ilé tàbí ṣe ohun kan mìíràn, màá tún nílò láti lọ sí ibi iṣẹ́ fún ìgbà díẹ̀. Eléyìí jẹ́ ǹkan tó máa ń bà mí nínú jẹ́ púpọ̀ púpọ̀.

Ṣé o ní ètò láti fẹ́ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Lọ́wọ́ lọ́wọ́ bái mi ò ní ètò kankan nítorí pé, ẹ, iléwé ọmọ mi àti ibi iṣẹ́ ọkọ mi wọ́n o jìnà síra ojú kan náà lọ́wọ́. Ibi iṣẹ́ tèmi náà sì fi taratara jìnà ojú kan ni gbogbo wa wà. Nítorí ẹ́ ìdí èyí, mi ò tíì ṣetán láti lọ sí ìlú mìíràn lọ ṣiṣẹ́

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Mi ò jẹ́ ẹnìkan tí ó máa ń jẹun púpọ̀ lọ títí. Gbogbo oúnjẹ tí mo sì máa ń jẹ, mo máa ń jẹ oúnjẹ tó da fún ara, tó sì máa ṣe ara lóore. Mi kì í jẹ gbogbo àwọn dídùn dídùn yẹn.

Báwo ni ó máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Ibi iṣẹ́ mi kò fi bẹ́ẹ̀ jìnnà sí ilé mi. Ọkọ̀ kan náà ni mo máa ń wọ̀ kí n tó dé ibi iṣẹ́. Ọkọ̀ náà o sì jú ìṣẹ́jú mẹ́wàá lọ. Tí mo bá ti tètè jáde, tí mio ti pẹ́, ìgbà mí máa tiẹ̀ rí àwọn oníbàágbé mi tó ń lọ sí ọ̀nà ibi iṣẹ́ mi wọ́n á sì gbé mi.

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Mo máa ń lo ohun ọ̀ṣọ́ lẹ́ẹ̀kọ̀kan ní òrekoorè, pàápàá jùlọ tí mo bá ní ṣíṣe tí mò ń lọ ṣíṣe. Ṣùgbọ́n tí n bá ní ṣíṣe, mi kí n lojú yẹtí àti ẹ ago mi àti ẹgba ọwọ́. Mi ṣe eni tó fi bẹ́ẹ̀ láì kí ohun ọ̀ṣọ́ lọ títí.

Ṣé o fẹ́ran oúnjẹ tó ní ata? Mo fẹ́ran kí n máa jẹ oúnjẹ tó ní ata dáadáa, torí tí kò bá sí ata nínú oúnjẹ, ó ṣe é ṣe kó rìn mí ní àyà kí ó sì fe jẹ́ kí èébì fẹ́ máa gbé mi, torí idí ẹ̀yìí mo máa ń fi ata sí oúnjẹ mi dáadáa, bí mo sì fẹ́ lọ ra oúnjẹ ń tà jẹ gan-an, mo máa ń fi ata sínú ìgbà wó mi, torí mo fẹ́ kí oúnjẹ mi ní ata dáadáa.

Báwo ni o ṣe máa ń tọ́jú ẹ̀kọ náá rẹ? Ní ọjọ́ ẹtì, mo máa ń gbìyànjú láti lọ sí ilé ìtúnraṣe tí òyìnbó ń pè ní salon. Ibẹ̀ ni mo ti máa lọ ń fọ tí máa sì tún tó. Máa tó painti sí i kó lè kójú ẹ̀ lè rẹwà. Ṣùgbọ́n ní ilé lẹńkọ̀ọ̀kan mo máa ń fúnra mi gé tí n bá rí pé ó ti ń gùn jù kó má ba kó ìdọ̀tí torí mi ò fẹ́ràn kí n máa rí ìdọ̀tí nínú èékánná mi.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Bátìrì fóònù mi ó yí dára púpọ̀ torí kò pẹ́ tí mo ra fóònù náà. Torí dí èyí bátìrì rẹ̀ ó dúró ó yí dára dáadáa. Tí n bá tẹ́ẹ ju o máa lo ọjọ́ kan kó tó kú. Àmọ́ tí n bá ń ṣiṣẹ́ lórí rẹ̀ tí mò ń tẹ́ẹ lórèkòrè, ẹ, ó máa tó máa lo bí wákàtí mẹ́jọ.

Oúnjẹ wo ni o mọ̀ bí a ti ń se dáadáa? Mo mọ̀ bí a ti ń se ẹ̀wà dáadáa. Kò sí irúfẹ́ ẹ̀wà tí mi n mọ̀ ṣe bó jẹ́ ẹ̀wà àti ata díndín ńi otọ̀ ni, tàbí ẹ̀wà ta máa yí ní epo ni mo mọ̀ ṣe dáradára torí oúnjẹ tí mo fẹ́ràn jùlọ ni.

Ṣé o ti lu etí rẹ? Mo ti lu etí mi láti ìgbà èwe láti kékeré wá ni àwọn òbí mi ti lu etí mi torí ní ìdílé wa, ọmọbìnrin máa ń lu etí láti kékeré kódà láti bí ọjọ́ méje àbí kó tó dì igbà náà, wọn ti máa ń lu kó má ba mú ìrora dá ní.

Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Mi ò nífẹẹ láti máa ra oúnjẹ ní ìta, oúnjẹ tí mi ò bá ti sè tàbí tí mi mọ ẹni tí ń sè déledélé, mi kì í fẹ́ràn láti jẹ ara. Torí mo jẹ ẹni tó máa ń ní kórira, mo sì jẹ́ ẹni to ońjẹ má ń tètè rìn ní ọkàn. Torí èyí, mo fẹ́ràn láti máa se oúnjẹ mi fúnra mi.

Ṣé o má ń tẹ̀lé òfin ìyàrá ọkọ̀? Mo máa ń tẹ̀lé òfin. Mo jẹ́ ẹnìkan tí ó máa ń pa òfin mọ́. Wọ́n ní i, wọ́n ní ìlú tí ò sí òfin kò sí ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n èmi má ń pa òfin mo. Torí tí mo bá rí ẹnì tí ò pa òfin mọ́, èmi má ba wí torí ìdí èyìí èmi náà má ń pa òfin mọ́. Gbogbo òfin ìyàrá ọkọ̀ ni mo má ń pa mọ́.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Tí ń bá ti jí ní òwúrọ̀, ohun àkọ́kọ́ tí mo máa ń kọ́kọ́ ṣe ni kí n gbàdúrà, kí n dúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́dàá mi tó tún mú mi rí ọjọ́ tuntun. Bá ti ṣe àdúrà mi tán, màá sì dìde. Màá lọ sí ilé ìdáná, màá lọ gbé omi iwẹ̀ kaná, màá sì jí àwọn ọmọ mi láti wẹ̀, kọ́, múra ilé ìwé wọn.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Mo mọ àmì ìràwọ̀ mi. Bo tilẹ̀ jẹ́ pé mi fi tara tara gbàgbọ́ nínú àwọn àmì ìràwọ̀ ṣùgbọ́n mo mọ àmì ìràwọ̀ mi ní tí ń ṣe iná tó ń gbóná gidi gidi, tí ń ṣe lúù.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Tí mo bá ti ní ohun tí mo fẹ́ dàbàá àbí tí mo fẹ́ ṣe, bi n bá ti lọ sí ìdákẹ́rọ́rọ́ ọkàn mi tí mo rọ̀lọ rọ̀bọ̀ tí mo sì ka ìwé lórí rẹ̀ tí mo ní ìmọ̀ dáadáa lórí rẹ̀, màá le mó ni èrò tuntun bayìí.

Nígbà wo ni o máa ń gẹ irun rẹ? Èmi ò kí ń gẹ irun torí ni ọmọbìnrin ni mí, mo sì fẹ́ràn láti má a ṣe irun mi torí irun ni ẹwà ọmọbìnrin. Ṣùgbọ́n mo rántí pé mo ti gè é rí ní ẹ̀ẹ̀kan ṣoṣo nígbà tí mo wà ní ilé ìwé girama. Mo rántí pé mo ti gẹ́ rí.

Àkókò mélòó ni o má ń lò sùn? Mo má ń sùn fún bí i àkókò mẹ́fà sí méje torí mí kì í ṣe ẹni tó má ń tètè sùn, só ti báa ti sùn ní aago mọ́kànlá alẹ́, mà sì jí ní aago márùn ún àárọ̀ àbo péjú aago mẹ́fà.

Ṣé o ti dúró lílọ ẹ̀rọ ayára bí àṣá fún ọjọ́ kan rí? Bẹ́ẹ̀ni mo ti dúró, ó ti ń jẹ́ pé ó nira díẹ̀, kò rọrùn rárá ṣùgbọ́n mo dúró torí pé mo ní ètò àdúrà tí mò ń ṣe tí ó sì fàyè gbá kí n tẹ fóònù àbí kí n bẹ́ ní kẹ́ni sọ̀rọ̀ àbí kí n lọ sí orí ẹ́, sóoṣú medíà kankan. Fun idi eyì mo fi fóònù mi sílẹ̀, mo ti ẹ̀ paá ni kí o má bà á dààmú mi.

Nígbà wo ni o kẹ́yìn gùn ọkọ̀ akẹ́rù? Mí ì gún ọkọ̀ akẹ́rù rí o. Tàbí kí n ní pé mi ò rántí pé mo gùn rí. Yálà boyá mo ti gùn ní èyí tí mo rántí ṣùgbọ́n ní eyiti mo dàgbà tí mo rántí mi i gùn rí o. Mi lọ ti ibi tí ó lè fẹ́ fà á tí màá fi ni dí kan tàbí méjì láti gùn.

Kí ni o máa ń ṣe láti tayọ sí àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Mo máa ń ṣiṣẹ́ tèmi bí ó ti tọ́, bó ti yẹ ní, màá sì túká nípa ẹ̀ṣẹ̀, màá ní ìmọ̀ ìjìnlẹ̀ torí ìmọ̀ ni ó ṣe kókó. Tí mo bá ti ní ìmọ̀ dáadáa, màá tún fi kún iṣẹ́ tí mò ń ṣe, màá tún fara ṣe. Òun ló máa ńmú mi tayọ̀, sì máa mú mi búrú.

Ibo ni o máa n fi kọ́kọ́rọ́ rẹ sí? Mo ma n mu kọ́kọ́rọ́ mi dání lọ sí ibi iṣẹ́ ni. Torí mo ní tèmi lọ́tọ̀, ọkọ̀ mi sì ní tiè lọ́tọ̀. Ní dí eyìí, a kì í fi kalẹ̀ síbi kankan. Mo ma n fi sínú ẹ báàgì mi lọ sí ibi iṣẹ́ ni.

Kí ni ó máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Tí mo bá rí ẹni tí ò ṣiṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí o ṣe yẹ kó ṣe, tí ò ṣiṣẹ́ dédé tàbí kò ṣiṣẹ́ ní àsìkò, ó máa ń ta mí lára gidi torí mi ò fẹ́ràn kí ẹ̀eyàn máa fi iṣẹ́ falẹ̀ nítorí iṣẹ́ ni ògun ìṣẹ́. Ó gbudọ̀ ṣe iṣẹ́ bó ti tọ́ àti bó ti yẹ.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Ní ibi iṣẹ́ mi ohun tó ṣe pàtàkì jù ni ṣọ́ọ̀kì tàbí èyii tòyíbo ń pè ní marker tó máa fi kọṣẹ́ sí ojú pátákó. Bó ò ní eleyii o ní lè ṣe ohunkóhun. Ó sì nílò ìwé náà tó máa kọṣẹ́ sí.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, kò sí orúkọ kan tá fún mi tí ò ní ìtumọ̀. Ìwọ tó se jẹ́ orúkọ náà, wà á mọ ìtumọ rẹ̀ torí kó lè túbọ̀ yé ẹ sí i kó sì le.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò ọwọ́ rẹ? Nínú àpò ọwọ́ mi, mo ní Bíró wà ní ibẹ̀, ẹ̀rọ ayélujára mi wà ní ibẹ̀, powuda mi fún ojú mi tí mo fi ń sara lóge máa ń wà ní inú ibẹ̀, ẹ, ohun tí mo si, tí mo fi ń hàn gẹ́gẹ́ bí, tí èyán fiń dá ni mọ o sì wà ní ibẹ̀

Ṣé ó rọrùn fún ọ láti dárí àwọn ènìyàn jì? Ó rọrùn fún mi láti dárí jí ènìyàn torí pé gẹ́gẹ́ bí Kristẹni, o màá ń wà nínú ọkàn mi pé Ọlọ́run dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mi. Fún dí ẹ̀yìí, kò gbọdọ̀ nira láti dárí jí ọmọlàkejì mi. Pápá jùlọ tí ẹni náà bá ti mọ ẹṣẹ e ní ẹṣẹ kò, kò nira láti dárí jí irú e, fún ẹni náà.

Báwo ni ẹ ṣe máa ń tọrọ àforíjì? Tí mo bá ti mọ ẹsẹ̀ mi ní ẹsẹ̀ tí mo sì mọ̀ pé mo ṣẹ ènìyàn, kó nira fún mi láti lọ bẹ́ni náà, tí màá sì ní kó dáríjì mí kó máa bínu, kó máa wo gbogbo ai se déédéé mi. Mo jẹ́ ẹni kan tí mo máa ń tọrọ àforíjì dáadáa tí mo bá ti ṣẹ̀

Ṣé o máa ń kọrin kẹ́lẹ́? Mo máa ń kọrin kẹ́lẹ́kẹ́lẹ́ ní kẹ́lẹ́kẹ́lẹ́ ọkàn mi. Mo máa ń kọrin, papa jùlọ tì bá ti wà ní balùwẹ̀, mo máa ń kọrin kẹ́lẹ́kẹ́lẹ́. Mo fẹ́ràn atí máa kọ orin kẹ́lẹ́kẹ́lẹ́. Nígbà tí mi ti e mú, màá kọ́ bẹ̀rẹ̀ sí n kọ orin.

Ṣé o máa ń ṣe àtunlò nǹkan? Dárádára, mo máa ń ṣe àtulò nǹkan. Pàápàá jùlọ, ẹ́, wíìgì mi ta n dé sórí gẹ́gẹ́ bí obìnrin ta fi ń ṣe ẹwà mo máa ń tun lo dáadáa. Àti àwọn èlò oúnjẹ mo máa ń tun lo. Bí ìró ti ba fi dé, ẹ́, bóyá ìrọ̀rí yálà, ọ̀gẹ̀dẹ̀ mo máa ń tun lo.

Ṣé o maa n ràǹtí àlà rẹ? Dáadáa, mo maa n ràǹtí àlà mi o. Torí tí n bá ti lajú lórí ìbusun mi, àlà mi ni mo maa ń kọ́kọ́ rantí tí maa sì kọ̀ ọ́ sílẹ̀ kí n má ba à gbàgbé. Mií fi gba kan ri gbàgbé àlà mi.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Mo fẹ́ràn ẹ́ dáadáa torí pé ìrọ̀rùn ló má a ń bá dé. Kò di dandan kọ kúrò ní ilé rẹ kò tó pàdé pẹ̀lú àwọn ènìyàn. Ó mú ayé rọrùn.

Báwo ni o ṣe máà ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Tí bá ti ní ìṣòro ní ibi iṣẹ́ tí mo ti dá ìṣòro náà mọ̀, màá lọ bá àwọn tó ní ìmọ̀ àbí òye jù mí lọ. Kọ̀ tọ́ mi sọ́nà, kọ̀ sọ ohun tí mo lè ṣe tí ó lè jẹ́kí gbogbo ẹ̀ lójútú.

Ṣé o máa ń pàdé àfojúsùn títà ara ẹ? Mo máa ń pàdé àfojúsùn mi tí mo bá ti fi nǹkan sọ́kàn, tí mo ti gbèrò rẹ, tí mo ti sì fi sọ́kàn. Mo máa ń gbìyànjú láti ṣé. Mi ò fẹ́ kí n gbèrò nǹkan kó má ṣe é ṣe.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Mo máa ń wọ ohun ọ̀ṣọ́ ní ǹkan kan lóòrèkóòrè, àmọ́ tí mo bá ní ṣíṣe ni mo máa ń wọ jù. Ṣùgbọ́n n láìṣẹ pé mo ní ṣíṣe, mo máa ń lo yẹtí mi, màá lo ago ọwọ́ mi, màá sì lo ẹ̀gbà ọwọ́ ni ojoojúmọ́.

Báwo ni o ṣe máa ń rí dájú pé ọjà rẹ dára? Mo máa ń jáde lọ bere ohun tó ń lọ nigbòòrò, bi wón tún ti ń ṣe ń ta èyí tó léwó, èyí tò dinwó. Mo máa ń-- torí mi kì í fé kí ọjà tèmi léwo síta àwọn tó kù. Èmi máa ń jáde, màá ṣe èyí tí òyìnbó ń pè ní visibility study.

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Mo fẹ́ràn láti lo àkókò tó, tó nípa tó sì dánmọ́rán láti pẹ̀ láwon ẹbí mi. Mo pá pàjú lọ ní ọjọ́ ẹ́, Àbámẹ́ta. Mo máa ń lo dáadáa pẹ̀lú àwọn ẹbí mi. Ọmọ kọ́kọ́ lọ sí ilé ìjọsìn tọ bá sì dé, a wà pọ̀, a ṣeré, a jẹun. Mo fẹ́ràn láti wà pẹ̀lú ẹbí mi.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́? Mo fẹ́ràn láti máa gbọ́ orin dákẹ́jọ́rorọ́, àwọn orin inú ìwé orin Kristẹni, pàápàá jùlọ ti ìjọ mímọ CAC àwọn orin Kristẹni. Mo fẹ́ràn láti má a gbọ́ àwọn orin dákẹ́jọ́rọ́.